Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Àìmọye ìgbà tí mo máa ń lo fóònù tèmi ní ojojúmọ́ o. Nítorí pé fóònù mi jẹ́ ǹkan tí èmi fi ń ṣe iṣẹ́. Yàtọ̀ sí wípé kí n lè máa fi pe eeyàn, kí n máa fi bá àwọn ọ̀rẹ́ àti àwọn ẹbí mi sọ̀rọ̀. Fóònù mi jẹ́ irinṣẹ́ tí mo ń lò fún iṣẹ́ ara mi. Nítorí èmi ò kí ń ṣe èèyàn tó máa ń jàde lọ ṣiṣẹ́. Orí fóònù mi àti orí laptop mi òun ni mo ti ń ṣiṣẹ́. Ní ọ̀pọ̀ ìgbà, fóònù mi ni mo máa ń lò fún iṣẹ́ ìdí rẹ̀ tó fi jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà mo lè lo wákàtí tó pọ̀. Kò n ṣe wákàtí kan, ko n ṣe wákàtí méjì, mo lè máa lo tó wákàtí márùn-ún sí méje lẹ́ẹ̀kan náà lórí fóònù mi. Nítorí iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gbá kí n fi fóònù mi kalẹ̀ fún ìgbà díẹ̀. Àfi èyí tí mi ò bá fẹ́ ṣiṣẹ́ nìkan lokù, èmi máa ń lo fóònù mi fún bí i wákàtí márùn-ún sí méje lẹ́ẹ̀kan náà. Nítorí orí rẹ̀, orí fóònù mi gẹ́gẹ́ ni mo fi ń ṣe iṣẹ́ gbogbo tí mò ń ṣe. Ibẹ̀ ni mo ti máa ń ṣe àwọn iṣẹ́ mi fún àwọn oníbàárà mi àti àwọn tí mo fẹ́ bá ṣe iṣẹ́ láti ilé. Bẹ́ẹ̀ni, ojoojúmọ́ ni mo sì máa ń lo fóònù yìí. Yàtọ̀ sí wípé tí n bá ṣe iṣẹ́ tán, mo lè tún lè jẹ́ kí fóònù náà kó sínmmi díẹ̀ kí n tó lọ ṣe nǹkan mii. Àmọ́ lẹ́yìn ìgbà tí mo bá ti ṣe ǹkan tí mo fẹ́ ṣe tán, màá tún gbé fóònù padà. Mo tún lè fi bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀. Báyìí la lè sọ̀rọ̀ tí ó pẹ́ lórí fóònù tàbí ká mọ, à, ká mọ pe ra wà. Bẹ́ẹ̀ni, ìgbà yìí ni mo ń tún máa ń lo fóònù kí ń máa fii dárayá, kí n máa fi wo àwọn fíìmù tàbí kí n máa fi gbọ́ orin lẹ́yìn ìgbà tí mo bá ti ṣiṣẹ́ tán. Oóò ni a lè sọ wípé, à, mo ń lo fóònù fún ǹkan tó pọ̀, olú wákàtí tó pọ̀ ní ojoojúmọ́ o. Bẹ́ẹ̀ni.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Àwọn èso pọ̀ temi fẹ́ràn o, àmọ́ a lè sọ wípé ọ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni, ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso tí mo fẹ́ràn láti máa jẹ ju lóòrèkóòrè. Nígbà mí gan-an ní ojojúmọ́ ni mo lè jẹ ọ̀gẹ̀dẹ̀. Ìyẹn tí mo bá ti rí, bóyá bí mo bá ní nílé àbí tí mo bá rí rà ní àdúgbò mi. Àwọn èso mìí wà tí mo tún fẹ́ràn láti máa jẹ, àwọn iyàn bíi apple, pineapple, guava, mo fẹ́ràn cashew náà àti mango náà. Mo tún fẹ́ràn ọsàn náà. Bẹ́ẹ̀ni, gbogbo àwọn èso tí mo dárúkọ yìí, àwọn èso yìí ni mo rí pé ó máa ń ṣe ara lóore lọ́pọ̀lọpọ̀. Ìdí tíì mo ṣe máa ń jẹ wọ́n rè. Yàtọ̀ sí wípé mo fẹ́ràn wọ́n o, iṣẹ́ tan ṣe lára, ó tún jẹ́ ara ìdí tí mo ṣe máa ń jẹ wọ́n. Ọ̀pọ̀ ìgbà ni mo lè lo àwọn èso yìí fún oúnjẹ àárọ̀ àbí kí n kan jẹ wọ́n. Kesu mọ́ jẹ oúnjẹ gangan tí n bá ti jẹ èso yìí ngbami màá rí pé ó tito fún ara mi kí n tú wá ni mo fẹ́ jẹ oúnjẹ gangan lẹ́yìn wákàtí díẹ̀. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ti jẹ ọ̀gẹ̀dẹ̀, màá ń jẹ dáadáa. Ó máa ń mú inú mi dùn. Mo lè fi ọ̀gẹ̀dẹ̀ àti ẹ̀pà mo lè jẹẹ́. Tó bá jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ táa fi ń dín dòdò náà tún ni, mo lè dín dòdò kí n fi ọbẹ̀ ata sí i kí n jẹ̀yẹn náà. Àmọ́ ọ̀gẹ̀dẹ̀ jíjẹ, ẹ̀gàn ọ̀gẹ̀dẹ̀ tó dùn, tó ti pọ́n, tó jẹ́ jíjẹ, mo lè jẹ pẹ̀lú ẹ̀pà tàbí kí n kàn jẹẹ́ bẹ́ẹ̀. Àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí ni mo fẹ́ràn láti máa jẹ nínú gbogbo àwọn èso tí mo fẹ́ràn, òun ni ó wù mí jù.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun níbi iṣẹ́, ah, ojoojúmọ́, ojoojúmọ́ ni mò ń kọ́ nǹkan tuntun. Àkọ́kọ́ náà ibi iṣẹ́ mi, èmi on ṣe ẹni tó máa ń jí láàárọ̀, tí ó wẹ̀, tí ó múra, tí ó hun wọṣọ, tó oun lọ sí ibi iṣẹ́. Ibi iṣẹ́ bí ọ́fíìsì. Ara ilé ni ọ́fíìsì tèmi. Ilé ni mo ti máa ń ṣiṣẹ́. Iyẹn táa ń pè ní work from home. Ibẹ̀ ni bí ibi iṣẹ́ tèmi ṣe rí nìyẹn. Àti ilé ni mo ti ń ṣiṣẹ́. Èyí ló fi àyè gbà mí láti máa kọ́ nǹkan tuntun ní ojoojúmọ́. Ojoojúmọ́ báyìí ni mò ń kọ́ nǹkan tuntun nípa iṣẹ́ tí mò ń ṣe àti nípa àwọn oníbàárà mi àti àwọn tí mò ń ṣe iṣẹ́ fún. Ojoojúmọ́ ni mò ń kọ́ nǹkan tuntun. Nítorí tí mi ò bá kọ́ nǹkan tuntun, màá padà ri pé mo ti wà lẹ́yìn nígbà tí àwọn nǹkan tuntun mi tó ti ń ṣẹlẹ̀ síwájú tí èmi ò sì máa ń parẹ́. Èyi tó jẹ́ wí pé iṣẹ́ mii kò fàyè gbà iyẹn. Gbogbo ìgba lò yẹ ká máa ní nǹkan tuntun tí à ń mọ̀ nípa iṣẹ́ wa. Èyí tó sì jẹ́ pé gbogbo ojoojúmọ́, irú àná tó kọjá báyìí, mo kọ́ nǹkan tuntun. Òní gangan báyìí tí mo ti ń sọ̀rọ̀ báyìí mo tún ti ń kọ́ nǹkan tuntun mi. Bẹ́ẹ̀ ni ojoojúmọ́ báyìí ni àyè wà láti máa kọ́ nǹkan tuntun. Nítorí tí èèyàn o bá kọ́ nǹkan tuntun, èèyàn ó padà wà ní ẹ̀yìn. Ọgbọ́n àwọn ìmọ̀ àti àwọn òye tuntun ló ń jáde lójoojúmọ́. Èèyàn ó ṣubọ wà ní ọwọ́ ẹ̀yìn torí, à, èèyan ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tuntun tí oń wa wá ní ìdí ibi iṣẹ́ ẹni. Èyí tó jẹ́ pé ojoojúmọ́ báyìí ni èmi ń kọ́ nǹkan tuntun. Màá wá nǹkan tuntun lá lọ́dọ̀ àwọn tí mo rí i pé wọ́n ti ṣe o rire ní ìdí iṣẹ́ tí mò ń ṣe. Idí yìí tèmi náà ṣe ní ìpọ̀ǹgbẹ́ láti máa kọ́ nǹkan tuntun ní gbogbo ìgbàléle yìí.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀, wa, oríṣiríṣi aṣọ ló wà tí mo níi. Àmọ aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ jù, òun ni aṣọ tí àwọn òyìnbó ń pè ní English dress. Iyẹn bí i shirt àti ṣòkòtò. Mo fẹ́ jọ aṣọ tí àwọn tí wọ́n máa ń ṣe shirt tí wọ́n ń wọ̀ lọ sí ọ́fíìsì. Mi like shirt àti ṣòkòtò. Àmá èmi ó wọ aṣọ bí àwọn tó ń lọ sí ibi iṣẹ́ nine to five àbí àwọn ọmọ oníṣẹ́ white collar job. Bẹ́ẹ̀ kọ́ l'èmi ṣe máa ń múra. Múra tèmi, mo lè wọ shirt kí n tún ka apá rẹ̀, kí n tún máa ti aṣọ yẹn bọ́nu ṣòkòtò yìí tí wọ́n ń pè ní tuck in. Èmi ò n ṣe iyẹn. Èmi kàn lè wọ shirt mi pẹ̀lú ṣòkòtò. Kódà mo lè tún máa wọ shoe si, mo lè jẹ́ pé ya sneakers ni màá tún wọ̀ sí. Àmọ àwọn aṣọ mii wà náà tí mo máa ń wọ̀, aṣọ tí mo sì máa ń wọ̀, mo más n fẹ́ràn wọ ọ́ dálé lórí bí ibi tí mò ń wọ aṣọ lọ tàbí bí a mo ní òde kan tàbí ìnáwó náà tí mò ń wọ aṣọ lọ. Irú ru yìí ni ó jẹ kí n mọ irú aṣọ tí mò ń fẹ́ràn láti wọ̀ tọ. Ọ̀pọ̀ ẹ̀dá mo lè wọ ankara, aṣọ Yorùbá lọ sí òde tí o ba jẹ́ wípé bo ya òde ìnáwó ni. Bí i bóyá èèyàn ń ṣe ìgbéyàgó tàbí ìkómọ, ẹn máa ti mọ̀ wípé irú aṣọ báyìí ló yẹ kí ń wọ̀ lọ sí irú òde náà. Àmá ní ọ̀pọ̀ ẹ̀dá, èmi lè máa wọ àwọn aṣọ ankara àbí aṣọ Yorùbá lọ sí irú àwọn òde yìí. Mo lè tún lè wọ shirt àti ṣòkòtò mi lọ sí irú òde yìí. Èyí ó jẹ́, ò ó jẹ́ kí mọ̀ wípé mo fẹ́ràn shirt àti ṣòkòtò púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni, aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni iyẹn.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ kó gbóná? À, ìgbà tí mo máa ń jẹ́ kí fóònù mi gbóná, ara ìdí tí, n, fóònù tèmi ṣe máa ń gbóná ni ìgbà tí mo bá fi ń ṣe iṣẹ́. Orí fóònù tèmi jẹ́ ohun irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo lè ṣe fún wákàtí márùn-ún sí méje lẹ́ẹ̀kan náà ní orí fóònù mi. Lẹ́yìn ìgbà tí mo bá tún ń ṣiṣẹ́ tán, mo lè jẹ́ kí fóònù mi kó sinmi díẹ̀ kí n tún tún mu padà kí n tó tún fi ṣiṣẹ́. Àbí pé mo fẹ́ bá àwọn ọ̀rẹ́ àbí ará àtàwọn olólùfẹ́ mi, má fẹ́ bá wọn sọ̀rọ̀. Èyí tún nì ígba ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ì tí fóònù ṣe máa ń gbóná nílé, láàárín ìgbà tí mò ń fi fóònù mi tí mo fi ń ṣiṣẹ́ tàbí tí mo fi ń bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀, ọ̀pọ̀ ìgbà ni fóònù mi, mi mò ń gbóná. Mi ò ṣe lè ka iye rẹ̀. Ìgbà míì wá tọ jẹ́ wípé mi ò tíì ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán ní orí fóònù mi tí fóònù mi ó sì máa ń gbóná. Ìgbà míì màa, rò pé bóyá kí n gbé e kalẹ̀ jẹ̀ kó ba lè sinmi kó tútù jẹ̀. Àmọ́ tí mi ò bá tì rí- rí àrídájú tàbí pé mo ṣe parí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, mi ò lè mọ̀ lé gbé fóònù kalẹ̀. Ìgbà tí ó jẹ́ pé ó ń gbóná, màá fẹ́ ríi wípé mo ti parí iṣẹ́ tí mò ń ṣe ní orí rẹ̀. Ní báyìí mò lè sọ wípé, à, ìye ìgbà tí fóònù mi máa ń gbóná ní, ẹ́, ojoojúmọ́ ó pọ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ni. N ó ṣe wípé mo máa ń mọ jẹ́ kí fóònù máa gbóná. Iṣẹ́ tí mò fi ń ṣe ni ó faye gbá kí fóònù máa gbóná báyen. Ka lè lero wípé bí ó lè kọjá ẹ̀ẹ̀mẹ́rin sí ẹ̀ẹ̀ márùn-ún tí fóònù mi máa ń gbóná. Bẹ́ẹ̀ ni. Nítorí iṣẹ́ tí mò ń ṣe ni. Ìgbà mìíràn wà bẹ́ wípé mò tún lè máa ń charge rẹ̀ kí n tún máa lò ó. Bẹ́ẹ̀ ni. Èyí tún lè fà kí fóònù fi gbóná. Mi ò ṣe mọ̀ mọ̀. Iṣẹ́ tí mò ń ṣe ló fà pe kí n tún máa charge kí n máa lò ó nítorí tí fóònù máa kú. Iṣẹ́ tí mò ń ṣe, mo lè pàdánù rẹ̀. Mi ò bá à tí ì parí rẹ̀. Èyí rè ti fóònù ṣe máa ń gbóná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Ah! Wákàtí tí èmi máa ń wọ ojú ìbòjú ní ojoojúmọ́, ah! Wákàtí tí mo máa ń wọ, ah, ojú ìbòjú yìí tí mo mọ̀ ni bóyá, ah, glasses tàbí shades tàbí sunscreen, ohun lójoojúmọ́. Ó dá lé lórí bóyá iṣẹ́ tí mo bá ń ṣe tàbí bóyá òde tí mo bá ń lọ. Bí ọkàn yìí dédé wọ, ìyà ọ̀ ojú ìbòjú yìí, bóyá kàní mó ń ṣe ìṣe ni tí iná tó ń jáde láti ibi, bóyá ojú fóònù àbí ojú laptop tí mò ń ṣe, tó yẹ pé ó ti pọ̀ ju fún ojú mi. Ìyẹn ni màá hun ojú ìbòjú yìí tí èmi máa wọ̀. Ká ní pé mò ń ṣe fún wákàtí márùn-ún, a ye wí pé wákàtí márùn-ún ni mò ń wọ, ah, ojú ìbòjú yìí. Ká ní wí pé iṣẹ́ mi ń rún gùn ju wákàtí márùn-ún lọ, tó ń lọ sí wákàtí méje sí mẹ́wàá, a ye wí pé wákàtí méje sí mẹ́wàá yìí náà ni màá wọ ojú ìbòjú yìí, ìyẹn lójoojúmọ́ nítorí iṣẹ́ tí mò ń ṣe ló fà ìgbà. Ká ní wí pé mò ń jáde, mò ń lọ síboya ìnáwó àbí mò ń lọ sí, ahn, súkúlù àbí mò ń lọ sí, ahn, ibi iṣẹ́, wá yí ni ó wá yọ pé mó ní láti wọ ojú ìbòjú yìí. Eh! Wákàtí tó gbọ́ gbà láti ìgbà tí mo bá múra tán kí n tó jáde láti ìgbà tí mo bá jáde títí tí mo fi padà wálé, ó jẹ́ wákàtí márùn-ún, wákàtí mẹ́rin àbí mẹ́fà sí méje náà ni mò ń lò ní ìta láti mo bá jáde. Iye wákàtí náà ni màá fi wọ ojú ìbòjú yìí bẹ́ẹ̀ ni. Wákàtí ni ìgbà mí ò lè mọ̀ pẹ̀. Ìgbà mìíràn mò kàn lè wọ ojú ìbòjú yìí láti fi ya fọ́tò lẹ́yìn ìgbà tí mo bá múra tán. Mo dè lè bọ kalẹ̀ kí n tu mọ̀ wọ́ mọ́. Àmọ́ tí ẹ pé mò ń jáde ni mò lè wọ fún wákàtí tó pọ̀.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sẹ̀ẹsẹ̀? Àí ìgbà tí mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀, ó dá lé lórí bóyá tí mo bá ní pórọ́gràmú kan ní ọjọ́ kan láàrín ọ̀sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ní ìpàdé ní bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta ní ọjọ́ ní àárín ọ̀sẹ̀. Irú ọjọ́ Monday, èyí ló jẹ́, ní ọjọ́ àkọ́kọ́ fún iṣẹ́ ní àárín ọ̀sẹ̀. A lè ní ìpàdé nípa iṣẹ́ wa, à sọ̀rọ̀ ka jiro bí iṣẹ́ ṣe lọ ní ọ̀sẹ̀ tó kọjá. Ìpàdé yìí sì ṣe kókó fún nǹkan tí a ń pè é ní assessment ìṣe tí a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. A ti mọ bí a tún ṣe ṣe dáadáa ní ọ̀sẹ̀ tí a de ṣẹ̀ mu irú ìpàdé yi wa. Ìpàdé mìí wa tí mo tún máa ń ní ní ọ̀sọ̀ọ̀sẹ̀, bí i bóyá nígbà tí mo bá ní, ọ̀rọ̀ àsọtí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí àwa á sọ tán àtún lè sún síwájú ní, ọ̀sẹ̀ tó ń bọ̀. A lè wá ọjọ́ kan kí a fi sọ̀rọ̀, a sì lè sọ̀rọ̀ ní orí fóònù tàbí ká pàdé ní ibi kan kí a tàti lè ríra wa. Ìpàdé mìí tún wà tí a máa ń ní èyí, ìpàdé àdúrà ni. Ó ló jẹ́ láàrín àwọn tí a jọ ń ṣe bóyá ọ̀dọ́ ni wà ní nilé ìjọ, ní ìjọ wa a máa ń ṣe ìpàdé ní àárín ọ̀sẹ̀. Ìyẹn, a de máa ń pàdé ní church o, ó lè jẹ́ orí fóònù ni. Ká lè ṣe ìpàdé yìí láti ṣe ìpàdé àdúrà, láti gbá àdúrà. Àdúrà yẹn lè fi yen llọ fún bóyá ìṣẹ́ ju tó ṣe díẹ̀. Ó dá lé lórí ìgbà tí èyí ẹni tó dá ìpàdé náà kalẹ̀ tó bá fẹ́ kí ìpàdé náà kó lọ fún bóyá ìgbà díẹ̀. Àwọn irú ìpàdé tí mo máa ń ṣe lélẹ̀yii. A de sọ wípé ìpàdé tí mo máa ń ṣe láàrín ọ̀sẹ̀ ó lè fẹ́ lọ tóbi ọ̀nà mẹ́rin sí ọ̀nà márùn-ún. Ìyẹn ni ìpàdé tó ní iye ọjọ́ tí mò ń ṣe. Bẹ́ẹ̀ ni ká sọ pé n ò ṣe ìpàdé rárá. Màá ṣe ìpàdé méjì lọ́sọọ̀sẹ̀ bí ó ṣe ń lọ lélẹ̀yii.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? À bẹ́ẹ̀ni, ìgbà mi o wa tí bóyá ni mò ń jáde, mo lè ní pé mi ò fẹ́ lò kan tó ń pè ní AC tó wà nínú ọkọ̀. AC yì jẹ́ ǹkan tó máa ń mú ọkọ̀ tutù nígbà tí o rú bá mu. Mo lè sọ pé mi ò fẹ́, wípé mo fẹ́ ṣí àwọn fèrèsé ọkọ̀ náà, iyen tí à ń pè ní, ẹ, window ọkọ̀. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo sì bá ṣí fèrèsé ọkọ̀ yì mo lè bá àwọn ènìyàn pàdé lẹ́gbẹ̀ títí àbí tí mo bá ń lọ lójú ọ̀nà tí mo fẹ́ kí, tí, ẹ, wípé ta mo ti, àbí mo ṣí fèrèsé ọkọ̀ yì, mi ò ní lè bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, bà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ kí atẹ́gùn ó wọlé sínú ọkọ̀, èyí tí mo ṣe máa ń ṣí fèrèsé ọkọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni, a, ìdí mi tí mo tún fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ ni tí mo bá fẹ́ ra ǹkan ní egbe títí, mi ò ní ní ṣẹ̀ṣẹ̀ ni láti máa ṣí ilẹ̀kùn ọkọ̀. Màá ti ṣí fèrèsé ọkọ̀ tí mo ti ṣí kalẹ̀ lẹ̀, maa kan náwo láti tà, màá sì fún wọn lówó. Iyen to ba jẹ́ wípé ojú títí mo wá, àbí lẹ́gbẹ̀ títí kò le ní di irú pé kí ń sọ̀kalẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ lọ mọ ra ǹkan yẹn. Mo lè lẹ́nu pé ẹni tó ń tà ǹkan lẹ́nu legbe títí náà pé kó gbé ọjà rẹ̀ wá bá mi, èmi ó sì jókò sínú ọkọ̀. Maa kan náà wọ́ sí máa náà wọ́ síta, màá sì gba ǹkan tí mo fẹ́ rà. Bẹ́ẹ̀ni, a, èmi fẹ́ràn ati mo sì fèrèsé ọkọ̀ nígbà míràn torí pé tí mo bá lo nkan tí à ń pè ní AC gbogbo ìgbà, ó lè jó bátìrì phone, bátìrì mọ́tò. Bẹ́ẹ̀ mi ò sì fẹ́ kí bátìrì mọ́tò mi kó lọlẹ̀ àbí bátìrì ọkọ̀. Èyí ni tí mo ṣe máa ń ṣí fèrèsé ọkọ̀ nìyẹn ní ìgbà mí láti jẹ́ kí atẹ́gùn kó tún wọlé.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Àh, bí mo ṣe máa ń gba ìyìn, ìyẹn ó dá lé lórí, yàá, iṣẹ́ tí mo bá ti ṣe tàbí ẹni tó fẹ́ fún mi ní ìyìn náà. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà bóyá ní ibi iṣẹ́ mi, bóyá tí mo bá ti ṣe iṣẹ́ dáadáa tí mo ṣe dáadáa tí mo rí pé mo ṣe ní àṣeyọrí tí ọ̀gá mi àbí àwọn oníbàárà mi tó bá fẹ́ran iṣẹ́ tí mo ṣe fún àwọn, wọ́n lè ní o pé àwọn fẹ́ yìn mí fún iṣẹ́ dáadáa tí mo ṣe. Ó lè jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ni wọ́n fẹ́ fi yìn mí. Èyí náà jẹ́ ọ̀nà tí wọ́n fi ń gba ẹ̀yìn. Tàbí kí wọ́n lè fẹ́ fún mi ní ẹ̀bùn fún iṣẹ́ tí mo ṣe. Èyí tún jẹ́ ọ̀nà mìíràn tí mo lè fi gba ìyìn. Àbí kí lè ní àwọn fẹ́ fún mi ní bòya ìgbéga àbí kí wọ́n fẹ́ bùn mi ní nǹkan. Ìyẹn àwọn oníbàárà mi lè fẹ́ bùn mi lówó fún iṣẹ́ tí mo bá ń ṣe tàbí ọ̀gá mi ní ibi iṣẹ́, ó lè fẹ́ fún mi ní ìgbéga náà fún iṣẹ́ dáadáa àbí iṣẹ́ tí mo ṣe ní àṣeyọrí tó sì mú inú wọn dùn. Bẹ́ẹ̀ wọ́n lè fẹ́ fún mi ní ìgbéga. Ọ̀nà mìíràn re láti gba ìyìn. Bí mo ṣe ń gba ìyìn náà, mo sì máa ń gba, à, àwọn òdìkejì rẹ̀ nígbà mìíràn. Ìyẹn tí mi ò bá ṣe dáadáa. Àmọ́ tí wọ́n bá ti tó wá kúrò kí n gba ìyìn fún nǹkan tí mo ṣe, tí mo ṣe dáadáa, inú mi ó dùn gan-an ni. Bẹ́ẹ̀ ni, mo sọ pé àwọn ọ̀nà tí mo fi ń gba ìyìn ni ọ̀rọ̀ ẹnu. Ọ̀rọ̀ yí dúpẹ́, ọ̀rọ̀ tí yóò máa mú orí ẹèyàn wọn wú lẹ́yìn ìgbà tí ẹ bá ti ṣe iṣẹ́ dáadáa. Èyí jẹ́ bí mo ṣe máa ń gba ìyìn. Wọn lè bu wọ́n fún mi ní ẹ̀bùn náà. Ẹ̀bùn yẹn lè pé oríṣiríṣi. Ó lè jẹ́ aṣọ, ó lè jẹ́ ọwọ́, ó lè jẹ́ bàtà, ó lè jẹ́ àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n bá fún mi náà. Èyí tún jẹ́ ọ̀nà tí mo fi ń gba ẹ̀yìn. Ó lè jẹ́ ìgbéga náà ní ibi iṣẹ́ náà. Ó lè, èyí tún lè jẹ́ àwọn ọ̀nà tí mo fi ń gba ìyìn. Èyí jẹ́, ah, oríṣiríṣi bí mo ṣe máa ń gba ìyìn.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù, èyí jẹ́ kí mo wo fíìmù. Bẹ́ẹ̀ ni, àwọn fíìmù fún eré ìdárayá wà. Bí alẹ́ ìgbà tí mo bá ti ṣiṣẹ́ fún wákàtí tó pọ̀ bí wákàtí márùn-ún sí méje fún ọjọ́ yẹn, tí n bà rí wípé iṣẹ́ tí mo ṣe ti tó pé mo fẹ́ sinmi díẹ̀, màá sinmi díẹ̀. Màá sì fẹ́ràn láti ṣe eré ìdárayá. Ọ̀pọ̀ nínú àwọn eré ìdárayá yìí ni ni mo rí wípé n ò lè mu fóònù mi kí n kọ́kọ́ mọ wo comedy náà tàbí kí n gbọ́ orin. Kí n bá ti gbọ́ orin díẹ̀, n lè mọ jó sí orin. Èyí tún lè lọ fún bí wákàtí kan yẹn láti jẹ́ kí inú mi dùn, kara mi sì yá gágá torí pé mo ti ń jókòó láti ṣiṣẹ́ láti àárọ̀. Ọ̀nà tí mo fi, tó fi ń dá ara mi yá léleyii un, àwọn ọ̀nà mii tí mo tún fi ń dá ara mi yá ni ìgbà tí ó bá di bí ọwọ́ ìrọ̀lẹ́, lẹ́yìn ìgbà ti máa ti ṣẹ́ múlẹ̀ òní káàkiri díẹ̀ kí n tún ń ṣe exercise, kí n, kí n jẹ́ kí ara mi kó náà lẹ́yìn ìgbà ti máa ti jókòó fún ìgbà tó pẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀nà mi tí mo tún ń fi ṣe ìdárayá lé lé. Lẹ́yìn bá ti máa ti ṣẹ́ àwọn ìyẹn tán, mo lè wá jókòó kì í gbé fóònù mi, kí n mọ bá ọ̀rẹ́ àwọn ẹbí mi, àwọn olólùfẹ́ mi kí n mọ bá wọn sọ̀rọ̀. Fún ìgbà tó pẹ́, a lè sọ̀rọ̀ ká mọ ṣé ẹ fẹ́ ká mọ rẹ́rìn-ín fún ìgbà tó bá pẹ́. Ó lè lọ bí wákàtí mẹ́rin sí márùn-ún, mo lè mọ lò lórí fóònù mi láti mo fi dárayá. Èyí tún máa jẹ́ wípé lẹ́yìn ìgbà ti máa ṣe tán mo tún lè rí pé bóyá, mo rí fíìmù tí mo fẹ́ràn láti wò, mo tún lè jókòó tì yẹn náà. Ìyẹn náà lè lọ fún bí wákàtí méje sí mẹ́ta. Èyí jẹ́ àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jù.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbà mélòó tí ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà? Iyẹn tí a máa ń pè ní clear lunch break. À, ìsinmi oúnjẹ ọ̀sán kéré jẹ́ nǹkan tó lọ tèti. Ó lè jẹ́ láàárin, à, ìṣẹ́jú, à ń pè é ní bí i yà tatí miniti, àbí bóyá wákàtí kan bẹ́ẹ̀. Irú ìgbà tí mo ní ìsinmi oúnjẹ ọ̀sán yẹn, ó pẹ́ jù náà ni wákàtí kan bẹ́ẹ̀ ni. Irú láàrin wákàtí kan yìí, mo lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Ètọ sépè kí jẹ oúnjẹ ọ̀sán, mo tún lè sáré ṣe àwọn iṣẹ́ kékeré díẹ̀ tí mo rí pé ó lè di mí lọ́wọ́ ní ọ̀wọ̀ ìrọ̀lẹ́. Àkókò ìsinmi oúnjẹ ọ̀sán yìí jẹ́ bóyá ìgbà tí mo wale lè sáré pe àwọn ọ̀rẹ́ àbí ẹbí mi tí mo bá wọn sọ̀rọ̀. Àbí àwọn tí mo rí pé mi ò tíì dá lóhùn, ín, mẹ́séjì wọn ní àti àárọ̀. Mo lè sáré fi àkókò yìí kí n fi dá wọn lóhùn láàrin bí i wákàtí kan. Mo tún lè jáde kí n rìn káàkiri díẹ̀ nítorí tí mo bá tí ń jókòó láti àárọ̀. Ì wákàtí kẹ́yìn yìí, mo lè lo, a, mo lè lo díẹ̀ nínú rẹ̀ láti fi rìn káàkiri kí n fi tún fi jẹ́ kí ẹ̀yìn mi kó nà. Mo tún lè ràn-naajú díẹ̀ bẹ́ẹ̀ ni. Yàtọ̀ sí pè kí n jẹun láàrin wákàtí kan yìí, mo tún lè lọ bá àwọn oníṣẹ́ àwọn tí a lọ ń ṣe iṣẹ́ alaaṣepo. Mo lè lọ kí wọn diẹ ká tún jírórò bí iṣẹ́ ṣe ń lọ bẹ́ẹ̀ ni. Ìgbà tí ìsinmi oúnjẹ ọ̀sán máa ń gba kò i ju, a, wákàtí kan lọ.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti rá fún àwọn ènìyàn, ah ẹ̀bùn yẹn ó poríṣiríṣi, ó sì dále lórí irú èèyàn tó bá jẹ́, tàbí irú nǹkan tó bá ń ṣẹlẹ̀ bóyá ìnáwó kan ni àbí ìpàdé kan. Irú àwọn wọ̀nyí ni ó yẹ kí mọ irú ẹ̀bùn tí ó yẹ kí n fún èèyàn náà, àbí irú ẹ̀bùn tó tọ́ sí wọn. Ká ní àwọn ọ̀rẹ́ mi ni wọ́n wá ń ṣe ìnáwó, èmi mọ̀ pé ẹ̀bùn owó ni mo rí wipé ó yẹ kí n fún wọn láti fi rànwọ́ fún nǹkan tí wọ́n bá ń ṣe. Nítorí mo mọ̀ wípé nǹkan tí wọ́n nílò jù ní ìgbà yẹn nìyẹn, ẹ̀bùn owó ni ńwọ́n fún wọn. Tí ó bá jẹ́ àwọn òbí mi ló ń ṣe bòyà ọjọ́ ìbí, èmi mọ̀ pé ẹ̀bùn owó ó wà lára nǹkan tó yẹ kí n fún wọn àti àwọn oríṣiríṣi ẹ̀bùn mii, mo lè ra aṣọ àti bàtà fún wọn, mo lè ra àwọn oríṣiríṣi ìpanu náà àti àwọn nǹkan tí àwọn ọtí ẹlẹ́rìndòdò tí wọ́n lè mu. Mo lè ra oúnjẹ náà fún wọn láti fi jẹ́ wípé kí n rí wípé ọjọ́ ìbí wọn ó dùn, ó jẹ́ jẹ́ ọjọ́ ayẹyẹ. Erú ẹ̀bùn tí mo lè ra fún àwọn òbí mi ní lèlé. To bawa jẹ́ wípé àwọn ará àti ẹbí tí àwọn náà ń ṣe ìnáwó ni. Boyá a ní wípé ìnáwó ìgbéyàwó ni. Màá fi owó, màá fi ranwọ́n lọ́wọ́, màá tún ra àwọn nǹkan mìíràn tí mo rí pé wọ́n lè nílò. Ó lè jẹ́ bí i oúnjẹ, mo lè bá wọn ra apo ráísì kí n fi ranwọ́n lọ́wọ́, mo lè ra àwọn ọtí ẹlẹ́rìndòdò ní páàkì tó pọ̀ kí n tun fi ranwọ́n lọ́wọ́ náà. Èyí jẹ́ àwọn ẹ̀bùn tí mo n fún àwọn ènìyàn. Orí ìnáwó àbí irú èèyàn tó jẹ́ àti nǹkan tań n ṣe ní ìgbà àkókò kan ni ó yẹ kí mọ irú ẹ̀bùn tí ó tọ́ sí wọn tàbí tí mo ò lè fún wọn. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà, irú ẹ̀bùn tí mo wọ́n fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó. Mo rí pé tí mo bá fún wọn ní owó, wọ́n lè fi owó yẹn, wọ́n lè fi ra nǹkan tó bá wù wọ́n ní àkókò tan bá fẹ́. Bẹ́ẹ̀ ni, mo lè ra, ah mo lè lọ ra aṣọ fún ẹlòmíì kí ó jẹ́ wípé ènìyàn yẹn ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ nílé, àbí kó jẹ́ pé bàtà ni ènìyàn fẹ́ ní àkókò yẹn, tí ó bá fún ní owó nísìnyìí, òun ni ó mọ̀ wípé owó yìí ó lè lọ fi ra bàtà fúnra rẹ̀. Bẹ́ẹ̀ ni.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Ṣé mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Há bẹ́ẹ̀ ni, èmi mọ bí mo ṣe máa ń gun kẹ̀kẹ́. Ó pẹ́ díẹ̀ kí n tó kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́. Ìgbà tí mo sì tún kọ́ tán ó pẹ́ díẹ̀ kí n tó mọ̀ gun dáadáa. Àmọ́ ìgbà tí mo mọ̀ n gun kẹ̀kẹ́, èmi ò lè farapa jẹ́ tí mà á ṣubú tàbí tí mo lè lọ fi kẹ̀kẹ́ kọ́ lu nǹkan. Èyí jẹ́ ìgbà tí mo sì ń kọ́ bí a ti ń wa kẹ̀kẹ́. Há kí n tó mọ̀ wá ó ṣe díẹ̀, ó gba àkókò. Ó dẹ̀ gba ọgbọ̀n, ó gba, á, iṣẹ́, ó gba ọgbọ̀n orí láti fi kọ́ bó ṣe ń mọ̀ kẹ̀kẹ́ wà dáadáa. Ó dẹ̀ gba mi ní wákàtí ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni, ìgbà tí mò ń kọ́ bó ṣe ń wa kẹ̀kẹ́, mo farapa jẹ́, mo ṣiṣẹ́, mo ṣubú lórí kẹ̀kẹ́ náà, mo fi kẹ̀kẹ́ gbà nǹkan. Ìgbà mì o atí kẹ̀kẹ́ yẹn gan tó bàjẹ́ tí mo ní láti lọ tún un ṣe. Torí ìgbà tí mò ń kọ́ wá, èmi ò tí ì ra kẹ̀kẹ́ kò ṣe kẹ̀kẹ́ témi ni mò ń lò tí mo fi ń kọ́ kẹ̀kẹ́ wá. Kẹ̀kẹ́ ẹlòmíìí, kẹ̀kẹ́ ọ̀rẹ́ mi ni. Só bá tó bá ti bàjẹ́ báyẹn, mà a ní láti lọ tún un ṣe. Àbí bí táyà rẹ̀ bá jò, mà a ní láti lọ fẹ́ padà lọ́dọ̀ àwọn fọkánná ìṣà. Mi ò ní fẹ́ ba nǹkan oni nnkan jẹ́ nǹkan tó yá mi. Bẹ́ẹ̀ ni, ọ̀rẹ́ mi jẹ́ àwọn tó kọ́ mi ní bó ṣe ń gun kẹ̀kẹ́. Mo, lọ́dọ̀ wọn mo ti kọ́. Mà a ti ṣe bí i iṣẹ́ ẹlẹ́tàn ni irú ọwọ́ ìrọ̀lẹ́. Mà a lọ bá wọn pé mo oya ẹ wá kọ́ mi ní kẹ̀kẹ́. Títí tí mo fi mọ̀ gun dáadáa, mo tó fi ń kọ́ àwọn ẹlòmíì náà bí wọ́n ti ṣe ń gun kẹ̀kẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, mò ti kọ́ bó ti ṣe díẹ̀. Mo ti tó ọdún márùn-ún sí ọdún mẹ́wàá báyìí tí mo ti kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́ tí mo sì tún rántí títí sí dóni. Nígbà tí mi ò bá ì tí gun kẹ̀kẹ́ nígbà tó bá tipẹ́, mo sì tún lè rántí bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Ṣé mo fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni. Iyèyè ara iṣẹ́ tí mo kọ́ gẹ́gẹ́ bí olùkọ́ nígbà tí mo wà ní ilé ìwé girama, òun ni á n pe ní, yíya àwòrán. A máa n pè ní English wípé Cultural and Creative Art. Nínú iṣẹ́ yìí, a kọ́ bi wón se ń ya àwòrán, àmọ́ a kọ́ àwọn ǹnkan mìí nàa tí a lè fi àwọn ọwọ́ mọ, a kọ́ bá ṣe ń lo ọmọ láti fi mọ oríṣiiríṣii láti fi mọ erè. A máa ń ṣe àwọn nǹkan tań pè ní local craft náà. A lè lo, paper, a lè fi ṣe oríṣiiríṣii, a lè fi dá oríṣiiríṣii ara. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù nínú rẹ̀ ni yíya àwòrán. Ibẹ̀ ni mo ti kọ́ bi wón ṣe ń ya àwòrán. Mo dẹ̀ ní ọ̀rẹ́ tí ó mọ bi wón ṣe ń ya àwòrán dáadáa. Odò rẹ́ mo ti kọ́ àwọn oríṣiiríṣii irin iṣẹ́ tí mọ́ maa ń lò, ta de maa fi ń ya àwòrán, bí wọ́n ṣe ń ya àwòrán dáadáa tí yóò jọ ẹni tí ó ń yá gan gan. Lẹ́yìn ìgbà tí mo parí ilé ìwé girama, mo jáde tán kí n tó wọ school, ilé ìwé gíga, èyí tí a ń pè ní yunifásítì. Mo tún lọ sí ọdún kan, mo lọ tún kọ́ bó ṣe ń ya àwòrán. Àmọ́ ní báyìí kò ṣe bi wón ṣe ń ya àwòrán nìkan mo kọ́, mo ko bi wón ṣe ń printi náà, bi wón ṣe ń lo kọ̀ǹpútà láti fi ya àwòrán. Eyi àwòrán tí mò ń kọ́ tẹ́lẹ̀, a máa ń lo pẹ́nsù àti paper. Àmọ́ elé yìí, a máa ń lo kọ̀ǹpútà láti fi print àwòrán àwọn èèyàn síta ni tí a dẹ̀ máa fi sínú frame. Àmọ́ iyé àwòrán yẹn, mo wá padà lọ kọ dáadáa lọ́dọ̀ ẹni tí mo tún rí pé ò mọ̀. Mo kọ́ nítorí mo rí wipé àwọn èèyàn tun ń kọ bí ara ṣi, wọ́n sì fẹ́ràn rẹ̀. Kí ẹ má sì ya ẹrú rẹ̀ fún èèyàn kan. Mo rí wipé iyé ẹgbẹ̀rún náírà tí àwọn tí wọ́n mọ̀, tan mọ iṣẹ́ yìí ṣe, iye tan ń pa lórí rẹ̀, mo rí pé ó pọ̀ dáadáa. Èyí tí mo ti kọ́ iyẹ́n. Lọ sí wipé owó tó wà lórí rẹ̀, èmi fúnra mi. Mo fẹ́ràn àti mo ya àwòrán kerẹ̀ láti kékeré títí tí mo fi dàgbà báyìí. Bẹ́ẹ̀ ni.

Wákàtí mélòó ni o máa ń ṣe iṣẹ́ lójoojúmọ́? Iye wákàtí tí mo máa ń lò fún iṣẹ́ ṣíṣe lójoojúmọ́, ó dá lé lórí bí iṣẹ́ mi bá ṣe pọ̀ sí, àmọ́ ní iṣẹ́ tí mo máa ń ṣe, wákàtí tó kéré jù tí ó máa ń gbani bóyá bí wákàtí márùn-ún, wákàtí márùn-ún lọ sí wákàtí mẹ́wàá méjìlá nígbà mìíràn. Ìṣẹ̀ tí n bá ní iṣẹ́ tó pọ̀ ni mo máa ń ṣe iṣẹ́ fún bí i wákàtí méjìlá, àmọ́ tí iṣẹ́ mi kò bá pọ̀ pọ̀, mo lè ṣe iṣẹ́ fún bí i wákàtí márùn-ún. Ó tún wá a dá lé lórí bí àkókò tí ó yẹ kí n ṣe iṣẹ́ náà tó bọ̀ sí. Ó jẹ́ pé iṣẹ́ àárọ̀ ni, mo lè lo wákàtí márùn-ún fún iṣẹ́ àárọ̀. Má sì rí pé mò ń ṣe dáradára ní àárọ̀. Nígbà tí mo bá ti wá rí iṣẹ́ àárọ̀, mo lè gba ìsinmi díẹ́ ní ọwọ́ ọ̀sán fún bí i wẹ wákàtí kan. Bẹ́ẹ̀ bí mo ò tí jẹun láàárọ̀, mo lè jẹun ní ọwọ́ ọ̀sán yẹn, mo lè nara díẹ̀, mo lè rìn káàkiri díẹ̀. Bí mo bá ti parí, ah, bá ti parí oúnjẹ ọ̀sán mi, mo ti sì sinmi díẹ́, mo lè padà sí ilé iṣẹ́ mi ní ọwọ́ ìrọ̀lẹ́. Èyí tí máa ka papọ̀ ní ohun òǹfà tí mo máa ń ṣe fún bí i wákàtí mẹ́wàá sí wákàtí méjìlá nígbà mí ní ojoojúmọ́. Nítorí mi ò bá parí àwọn iṣẹ́ mi tí ń bá sọ di ọjọ́ kejì, iṣẹ́ a máa pọ̀ sí. And then, èyí tó fà nipé wákàtí tí mò ń lò, ó tún yóò túu fe pọ̀ sí ju èyí tí mo ti ń ṣe bọ́ tẹ́lẹ̀ lọ. Èdè tí mo sì máa ń rí i dájú wípé wákàtí tí ó yẹ kí n lò lójúmọ́, mo lò dáadáa, mo dẹ̀ parí iṣẹ́ tó yẹ kí n ṣe ní ọjọ́ yẹn kí ó má sọ di ọjọ́ kejì kí wákàtí sí màá fi ṣẹ́ lọ́jọ́ kejì kó má tún pọ̀ sí ju òṣèyẹ lọ.

Ṣé o máa ń gbọ́ podcast? Aa to bá jẹ́ nípa tí podcast ni èmi máa ń gbọ́ dáadáa. Podcast jẹ́ ara àwọn nǹkan tí mo rí pé ó ṣe kókó ní nínú ìrìnàjò ọ̀dọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọmọkùnrin. Èmi máa ń gbọ́ podcast ní àárọ̀ àti ní ìgbà míì ní ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́ nígbà tí mo bá ń ṣiṣẹ́ àbí nígbà tí mo bá ń sinmi. Podcast tí èmi ti máa ń gbọ́ o da le lórí ètò ìṣúná, ìdàgbàsókè àti nípa ti ara àti nípa ti ẹ̀mí. Mo máa ń gbọ́ podcast nípa ti, eyi taa ni relationship fún àwọn ọ̀dọ́ náà àti nípa ti ìgbéyàwó. Nípa tí podcast ètò ìṣúná àti tọrọ owó, ìyẹn mo máa ń gbọ́ dáadáa. Màá jókòó, màá sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí wọ́n ti ní ìrírí àti oríire àti ìjákulẹ̀ nípa tí ètò ìṣúná àti ọ̀rọ̀ owó. Èyí yi yóò kọ́ mi ní oríṣiríṣi ẹ̀kọ́ láti má ṣe àṣìṣe sí àwọn aṣáájú tí wọ́n ti ṣe àti láti má gbé ìgbésẹ̀ tí yóò kóbá mi nípa tí ọ̀rọ̀ owó tàbí ọ̀rọ̀ ètò ìṣúná. Èyí yóò jẹ́ kí mọ àwọn nǹkan tí wọ́n fẹ́ kí n fi owó ṣe, bí a ṣe ń ní owó lọ́wọ́, bí a ṣe ń pa owó mọ́, bí a ṣe ń invest owó láti tún fi gba owó tó pọ̀. Nípa tí ìbáṣepọ̀ àti ìgbéyàwó, mo máa ń gbọ́ àwọn podcast náà tó ń fún kọ́ ni ní ọgbọ́n, ìmọ̀. Ati òye nípa tí ọ̀rọ̀ relationship àti marriage yẹn, ìgbéyàwó gẹ́gẹ́ bí ọ̀dọ́, bí a ti ṣe ń múra kalẹ̀ fún ìgbéyàwó bí a se mú ìgbéyàwó dúró. Àti nípa tí ìdàgbàsókè náà, mo máa ń gbọ́ podcast nípa tí ìdàgbàsókè ní ara àti ní ti ẹ̀mí. Awọn oríṣiríṣi ǹkan tí a le ṣe láti dàgbà nípa tí ara àti bí a ṣe le dàgbà nípa tí ẹmí náà, mo máa ń gbọ́ àwọn iyen náà.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ kò ju wí pé, ẹ́, bí màá ṣe ṣe iṣẹ́ ní àṣeyọrí, má sì ṣe ṣé oríire ní ìdí iṣẹ́ mi. Nnkan wọ̀nyí ló máa ń fún mi ní ìtara. Bẹ́ẹ̀ ni, ìtara tí ó sì máa ń fún mi yìí máa ń jẹ́ kí n ṣe iṣẹ́ mi dáadáa. Tó bá dà kí n lọ sókèsódò láti rí i wí pé mo rí aridaju iṣẹ́ mi, pé mo ríì wí pé iṣẹ́ tí mò ń ṣe, mò ń ṣe dáadáa, mo jẹ̀ ṣé oríire bẹ̀. Lẹ́yìn bá ti bà ṣe dáadáa ní ìdí iṣẹ́ mi, pé a fún ọ̀gá mi ni, èyí le jẹ́ kí gbogbo ríyìn fún mi. Wọ́n lè fún mi ní ìyìn gbéga, wọ́n lè yìn mí lọ́pọ̀lọpọ̀, wọ́n lè fún mi ní ẹ̀bùn. Àwọn nǹkan yìí ló máa ń fa tí mo fi máa ń ṣe iṣẹ́ mi pẹ̀lú ìtara. Bí n ba jẹ́ ẹni tó ń ṣe iṣẹ́ dáadáa, à màá rí eesi dáadáa naa. Tó bá jẹ́ pé oníbàárà náà mò ń ṣe iṣẹ́ fún, màá fi ìtara sí bí màá ṣe máa bá wọn sọ̀rọ̀, bí màá ṣe máa ṣe ìtọ́jú wọn gẹ́gẹ́ bí oníbàárà dáadáa. Èyí ó jẹ́ kí wọ́n máa wá patronize mi ní gbogbo ìgbà. Ara ìtara tí ó yẹ kí a máa fi sí ibi iṣẹ́ wa lélẹ̀ yìí ni ìtara tó dá lọ́pọ̀lọpọ̀. Bí ka wa tètè mọ́ jí dé ibi iṣẹ́, ká mọ tètè mọ́ ṣí sọ́ọ̀bù wa láàárọ̀, ká mo mọ dà oníbàárà dúró, ká má mo mọ dà àwọn, àh, ọ̀gá náà dúró. Iṣẹ́ tí wọ́n bá fún wa, ká ṣe é ní àkókò, ká sì ṣe é dáadáa. Kí a máa mọ ṣe ìmẹ́lẹ́ àbí ọ̀lẹ ní ìdí iṣẹ́. Wọ́n ní iṣẹ́ ẹni la ti mọ ni lọ́lẹ̀. Èmi máa ń ṣe ìtara dáadáa torí èmi jẹ́ ọmọ ajé. Èmi ò fẹ́ kí nǹkan falẹ̀ tàbí kí nǹkan bàjẹ́ àbí kí nǹkan dàrú. Ìdí kó dà, kó dà báyìí, òun ni èmi wà. Èyí tí mo se máa ń ṣe ìtara nídi iṣẹ́ mi ni.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Àwòrán sì ń darí lórí ọ̀nà méjì. Èyí tí a máa ń fi, hm, pẹ́nsù àti pépà ya, èyí tí a sì lè fi kámẹ́rà náà ya. Ìyẹn náà wa. Àwòrán yíyà ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti kékeré. Ìgbà tí mo wà ní skùùlù náà, èmi sì máa ń ya àwòrán dáadáa láti kékeré. Mo ní ọ̀rẹ́ náà tí òun náà mọ bí wọ́n ṣe ń ya àwòrán. A máa ń ya àwọn bèbí. Ìbẹ̀ láti kókó bí wón ṣe ń ya àwòrán. Ìgbà táa rí pé àwòrán táa yà pẹ̀lú pépà àti pẹ́nsù ó jọ, ẹ́, àwòrán gẹ́gẹ́. Wọ́n á dàbí pé bí ó ṣe wà nínú bóyà ìwé, sinimá tàbí TV. Bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú pépà àti pẹ́nsù wa torí ó jọra wọ́n dáadáa. Ìgbà yẹn làá rí pé a lè tẹ̀síwájú láti kọ́ bí wọ́n ṣe ń ya àwòrán àwọn èèyàn gidi. Ìbẹ̀ ni mo ti dàgbà nínú ooreọ̀fẹ́ àti ya àwòrán títí, títí, títí tí mo fi parí skùùlù mi. Mo dẹ̀ kọ́ iṣẹ́. Ibi iṣẹ́ tí mo ti kọ́ iṣẹ́ ó jẹ́ ibi tí a ti máa ń ya àwòrán náà. Àmọ́ wọ́n ń ya àwòrán púpọ̀ ń bẹ. Iṣẹ́ ọ̀dà la máa ń fi, la máa ń fi ya àwòrán sí ara ǹkan. A lè fi ya àwòrán sí ara aṣọ, ara pépà àbí ara, ẹ́, láílọ̀nù. Ìgbà mọ́, mo, ìgbà tí mo rí pé àfìwẹ́ mọ̀ ya àwòrán ni iṣẹ́ wa, ibi tí mo ti ń kọ́ iṣẹ́ Art and Print, mo lọ wá àwọn ọ̀gá tí mo mọ̀ pé mo lè lọ bá pé kí wón kọ́ mi ní bí wọ́n ṣe ń ya àwòrán torí mo fẹ́ mọ bí wọ́n ṣe ń ya àwòrán dáadáa. Àwọn tá bá sì gba iṣẹ́ yíya àwòrán yìí, owó ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn máa ń san fún wọn, fún iṣẹ́ àwòrán yìí torí tí wọ́n bá yà án tán, tó bá jọ wọ́n gan, wọ́n á ṣe frame ní lásí. Wọ́n á dẹ̀ lọ fún ẹni tó ní i. Ẹni yen dẹ̀ máa fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ torí ó jẹ́ iṣẹ́ pencil and paper. Kò ń ṣe iṣẹ́ tí wọ́n print jáde pẹ̀lú máṣínì àbí kọ̀m̀pútà. Iṣẹ́ yíya àwòrán yìí jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ mọ àwọn irinṣẹ́ àwọn búrọ̀ṣì-búrọ̀ṣì ì, pẹ́nsù, ẹ̀rọ fírésí, ìwé tí a lè fi ya àwòrán àti kékeré tí mo ti kọ́ èyí tí mo fi dàgbà ni mo sì lè sọ pé mo mọ bí a ti ń ya àwòrán dáadáa.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Há bẹ́ẹ̀ni, èmi ní ẹranko ọ̀sìn yẹn tó jẹ́ ajá. Ajá jẹ́ ẹranko kan tó a jẹ́ ọ̀rẹ́ ọmọ ènìyàn. Èyí ló si fà tó fi jẹ́ ìkan nínú gboògì ẹranko ọ̀sìn tí mo ní, tí mo sì fẹ́ràn. Àwọn ẹlòmíì lé mọ ní ẹranko ọ̀sìn bí múṣù o, bẹ́ẹ̀ tí wọ́n ń sìn. Àmọ́ èmi ò fẹ́ràn múṣù àti wípé tí mo bá ní múṣù àti ajá papọ̀ ní inú ilé, wọ́n lè máa jà. Bẹ́ẹ̀ àwọn ẹranko àbí nǹkan ọ̀sìn mi tí mò ń sìn tí mo ní ní inú ilé àbí ní alugbò mi ó jẹ́ ewúrẹ́. Ewúrẹ́ náà jẹ́ ẹranko ọ̀sìn. Bẹ́ẹ̀ adìẹ náà wà lára wọn. Adìẹ àti pẹ́pẹ́yẹ náà wà lára àwọn ẹranko ọ̀sìn tí mò ń sìn. Mo tún ní tòlótòló náà ó wà bẹ́ẹ̀ pẹ̀lú pẹ́pẹ́yẹ. Awọ́n náà wà, àmọ́ èyí tí mo fẹ́ràn jù tí mo ń bá ṣeré lọ́pọ̀lọpọ̀, òun ni ajá. Ajá yìí máa ń wà ní ẹnu ọ̀nà ilé mi ni. Ibe ni ó máa ń dúró sí tí àlejò bá ń bọ̀. Tọ́ je pé àlejò tó dà mọ́ ni kò ní gbó ká bí tọ́ ba jẹ́ wípé ẹni tó ń bọ̀ kò dá ènìyàn mọ̀ dáadáa tó jẹ́ pé a ojú ẹni náà lè diẹ́, ó lè gbó. Ó fún mi ní àmì wípé ẹ̀yàn kan ń bọ̀ wá sí ẹnu ọ̀nà ọ̀dọ̀ mi. Èyí tí mo ti fẹ́ràn ajá nìyẹn. Ajá nígbà mì tí mo bá jáde, ó lè máa tẹ̀lé mi lọ bí mo bá ń lọ. A tẹ̀lé mi dé títí kó tó wá padà wá lé padà fúnra rẹ̀. Ìyẹn ìṣe ajá nìyẹn. Ajá sì re, ọ jẹ́ ọ̀rẹ́ ọmọ ènìyàn. Gbogbo ẹranko tí mo ti mọ̀, ó jẹ́ ẹranko tó, ta lè so pé ó ní òótọ́, kò ní fi ẹyin ẹni tó ní ìhàlẹ̀ lẹ̀, kò fi olúwo rẹ̀ sílẹ̀. Ó jẹ́ ajá tó lóòótọ́ tó sì máa ń dóde olúwo rẹ̀ ni gbogbo ìgbà.

Báwo ni ó sì máa ń ṣe àkópọ̀ fún ìrìn àjò? Báwo ni mo sì máa ń ṣe àkópọ̀ fún ìrìn àjò? Ẹ ń bẹ́ẹ̀ ní, báyìí ni ó sì lọ. Ká ní mo ti mọ wípé mo ní ìrìn àjò níwájú, màá ti mọ di ẹrúkalẹ́lẹ̀ gbogbo àwọn tí mo fẹ́ kó pàpọ́ sínú báàgì tí mòún lò fún ìrìn àjò. Màá ti mọ̀, màá ní ibi tí mòún lọ torí mo ti mọ wípé bóyá òtútù a mú níbẹ̀. Mo ti mọ àwọn aṣọ tó yẹ kí n dìdání tí kò yẹ kí, kí òtútù mọ̀ mú mi nígbà tí mo bá dé bẹ̀. Ká ní ibi tí mo tún wá ń lọ jẹ́ ibi tí orú pọ̀ sí, màá ti mọ irú aṣọ tí màá kó dání. Màá ti mọ wípé mi ò ní mọ di aṣọ òtútù lọ sí ibi tí orú bá mú. Ibi tí mo bá tún lọ tí mo fẹ́ ṣe gba àwọn àkópọ̀ fún, ó ń dá lé lórí ìlú. Bẹ́ẹ̀ ni, ìlú tí mo bá ń lọ ni yóò yẹ kí n mọ gbogbo àwọn nǹkan tó yẹ kí n dìdání. Ibi tí ilé ìgbé ti máa dé sí, iye ọjọ́ tí màá lò níbẹ̀, irú omi tí màá mu, irú oúnjẹ tí mo fẹ́ jẹ níbẹ̀. Gbogbo àwọn eléyìí ni màá ti mọ̀ kalẹ̀ nígbà tí mo bá ń ṣe àkópọ̀ fún ìrìn àjò. Nígbà tí mo bá tún ṣe àkópọ̀ fún ìrìn àjò, màá rí wípé ẹrù tí mòún dì náà kì í ṣe ẹrù tí ó wọ̀ mí lọ́rùn, kì í ṣe ẹrù tí ó jẹ́ wípé mi ò ní le gbé dáadáa. Bí a ti ń le gbé dé pákì ọkọ̀ tàbí di mi ò ní le dání nínú ọkọ̀, tàbí tí ó jẹ́ ẹrù tí ó wuwò lẹ́yìn igbá ti ń bá dé ibi tí mòún lọ tán. Gbogbo ìyẹn àwọn eléyìí ni màá mọ̀ tí mò máa ń ṣe àkópọ̀ fún ìrìn àjò. Àmo, mo ti mọ wípé gbogbo àwọn nǹkan tó jẹ́ kókó tí yẹ kí n kó dání tí màá ti ń ṣe àkópọ̀ fún ìrìn àjò. Awọn aṣọ, bi àwọn kenke ìwẹ̀, àwọn toothbrush, bi àwọn nǹkan tí ó jẹ́ kókó fún ara tí mò nílò. Bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi ohun èlò náà tí màá nílò, máa kó wọn náà dàní. Owó náà jẹ́ nǹkan tó ṣe kókó náà tí ẹyan bá ń ṣe ìmúra àti àkópọ̀ fún ìrìn àjò. Gbogbo owó tí eniyan ó ná. Tó bá je pé ìlú tí eyan ń lọ, ìlú tí wọ́n ò ná, bọ́ya ní wọ́n ò ná náírà ni. Àá, tó bà jé pé dọ́là ni wọ́n ná. Màá ti lọ ṣẹ́ owó yẹn, owó náírà mi, màá ti lọ ṣe àtúnṣe rẹ̀ sí dọ́là. Gbogbo àwọn àkópọ̀ ìbá ẹni eyan ṣe àti ìmúra fún ìrìn àjò.

Ṣé o fẹ́ràn jíjó? Mo fẹ́ràn jíjó. À, tó bá jẹ́ wípé ní nípa bí a ti ń jó ni, èmi fẹ́ràn ijó jíjó ko dàá. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn ijó ni ní church wa. A ní àwọn ẹ̀gbọ́n, àwọn yen ni a máa ń pè ní The Exceptional. Wọ́n ní group kan, wọ́n fẹ́ tó mẹ́jọ sí mẹ́wàá nínú group yìí. Bà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó, awa sì jẹ́ ọmọ kékeré nígbà yẹn. Àmọ́ a ti ń dàgbà lọ, a rí wọn ṣe é jó, ó dẹ̀ wu wa lọ́pọ̀lọ́pọ̀. Wọ́n ń lo oríṣìíríṣìí church sí láti lọ jó. Bá yí náà làwọn náà bá rí pé ká wa náà bá wọn pé a fẹ́ darapọ̀ mọ́ wọn ká náà jó àmọ́ wọn ò bá wa wọlé sí àárín wọn nítorí wípé bó ya jẹ́ ọmọ kékeré. Igba tó yá làwọn náà bá ta jẹ́ akẹgbẹ́ tá fẹ́ tó mẹ́wàá náà, la wa náà bá bẹ̀rẹ̀ ìjó tí wa náà, ta bẹ̀rẹ̀ group tí wa náà, làá náà bá bẹ̀rẹ̀ sí ní jó ni àwa náà bá ń lọ oríṣìíríṣìí àwọn ijó tí wọ́n ń pe wa pé ká wa jó fún. Àwọn-- a lọ sí àwọn òde ìnáwó náà, a lọ sí wedding, a lọ sí graduation ní school, à ń jó ní ibi bẹ̀ẹ́ náà. Èyí ló mú mi fẹ́ràn ijó jíjó. Ìtàn tí mò ń sọ yìí o ti pe e. Ọdún mẹ́wàá sẹ́yìn báyìí tí mo ti ń jó. À, bẹ́ẹ̀ ni. Ìgbà tí mo jó kẹ́yìn kí í kò tíì pé oṣù kan báyìí. Ní ọdún tó kọjá ní 2025 December, bẹ́ẹ̀ ni a tún ṣe nkán pè ní dance concert tí a pe ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá àti pe àwọn oníjómi náà wá láti ìlú Ìlọrin àti Èkó àti ìlú Ìbàdàn kí wọn náà wá darapọ̀ mọ́ wa, wọ́n máa bá wa ṣàjọyọ̀ ọdún mẹ́wàá ká náà wá fi ijó wọn àti talent wọn hàn. Bá yìí mo rí pé, à, èmi náà ti-- ó ti pẹ́ tí mo ti ń jó tí mo fẹ́ràn ijó jíjó tí mo sì ń dàgbà sí. Bẹ́ẹ̀ náà ni mo rí pé ijó yìí náà ń wọ̀ mí lára sí. Mo fẹ́ràn ijó jíjó lọ́pọ̀lọ́pọ̀. Màá sì ri wípé mo dá ilé ìwé ijó tí wọ́n ń pè ní dance school kalẹ̀ tí Ọlọ́run bá fún mi ní oore-ọ̀fẹ́ rẹ̀ kí n lè kọ́ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn mi náà bí wọ́n ti ń jó ijó dáadáa. Mo rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa ṣùgbọ́n wọn ò tí ì ní oore-ọ̀fẹ́ kí Ọlọ́run kó ràn mi lọ́wọ́ láti lè kọ́ wọn. Bẹ́ẹ̀ ni.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? A lè sọ wípé yàrá ìbùsùn mi ni mo fẹ́ràn jù. Ídi yi tí mo ṣe fi fẹ́ràn yàrá ìbùsùn mi? Ó jẹ́ yàrá ìbùsùn mi nítorí pé èmi nìkan mo ni mò ń lò síbẹ̀, èmi nìkan mó ń wà níbẹ̀. Idi tí mo ṣe fẹ́ràn rẹ̀ pé ó jẹ́ ibi tí ó wà fún èmi nìkan tí ẹnikẹ́ni ò kàn lè jáwọ́ láì kanlẹ̀kan. Ó jẹ́ ibi tí mo ti ní kí a pè é ní privacy. Bẹ́ẹ̀ ni, privacy yẹn sì ni mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹni tí mi ò bá gbà kógbónu ọ̀rọ̀ mi wá kò kàn lè jáwọ́ lé láì jẹ́ kí pé mo fún un ní àǹfààní láti wọlé. Idi yi mo ṣe fẹ́ràn yàrá ìbùsùn mi lọ́pọ̀lọpọ̀? Wọ́n ní wípé ibẹ̀ ni mò tí ń ṣe iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń wà nínú yàrá mi tí màá máa ṣe iṣẹ́. Ó máa ń jẹ́ kí n lè ṣe ìṣe mi láìsí wípé mò ń fà aye gbà ayé rí ní àkókò iṣẹ́. Ara máa ń ṣe iṣẹ́ mi kárakára sì máa ń ṣe é ní àṣeyọrí nínú yàrá mi. Àwọn yàrá mi tí mo fẹ́ràn náà ni bíi parlour, torí parlour mi ó tóbi lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn rẹ̀ torí mo lè ṣe oríṣiríṣi ǹkan síbẹ̀. Mo gbé chair síbẹ̀, mo lè wo tẹlifíṣàn síbẹ̀, mo lè máa sáré nù bí ẹ náà, mo lè ṣeré ńbẹ̀, mo lè ṣe exercise náà nínú parlour mi. Ìyẹn náà wà nínú yàrá tí mo fẹ́ràn. Yàrá tí mo tún fẹ́ràn ni yàrá ibi tí a ti ń jẹun, iyẹn tí à ń pè ní dining room. Iyẹn náà wà, ó jẹ́ ibi tó rẹwà lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn ibẹ̀yen Àmọ́ nínú àwọn yàrá yìí, yàrá ìbùsùn, èyí tí mo pè ní bedroom, ibẹ̀ ni mo fẹ́ràn jù. Ó jẹ́ ibi tí ó wà fún èmi nìkan tí mo sì fẹ́ràn, mo sì ti ṣe ètò rẹ̀. Ibi tí bẹ́ẹ̀dì mi wà, ibi táṣọ̀ mi wà, ibi tí àwọn irinṣẹ́ mi tí mò fé ń ṣe iṣẹ́ wà, ibi tí mò lè jókòó sí tí mo le ni káàkiri náà sì wà nínú yàrá mi. Ó jẹ́ ibi kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ ju àwọn yàrá ìyókù lọ.

Ṣé o máa ń fi ìpara sá ara? Sé mo máa ń fi ìpara sí ara? Bẹ́ẹ̀ dáadáa. Èmi máa ń fi ìpara sí ara lọ́pọ̀lọpọ̀. Ni ẹ̀yìn ìgbà tí mo bá ti wẹ̀ tán, mo máa ń lo ìpara sí ara mi. Bẹ́ẹ̀ ni. Nítorí mi n ní jẹ́ kí ara mi kó fúnfún torí pé mo ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa sọ wípé kí n má para mọ. Kódà nígbà tí mi o bá jáde, àmọ kódà kó jẹ́ pé alẹ́ ni mo tó wẹ̀, màá tun para náà kí n tó lọ sùn. Àmọ́ ọ̀pọ̀ ìgbà tí bá jáde láàárọ̀, èmi mọ̀ wípé kí n para ó jẹ́ koko. Mi n ní fẹ́ jáde kí màá mọ wò bí ẹni tí tí ó wẹ̀ mọ́. Mo fẹ́ mo pa ara ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìpara yẹn sì dára fún àwọ̀ mi. Nítòótọ́ wọn mú mi dán. Wọ́n mú àwọ̀ mi kó yọ bí i ti ọmọ tuntun. Bẹ́ẹ̀ ni. Èmi máa ń pa ara ní ọ̀pọ̀lọpọ̀ torí àǹfààní tó máa ń ṣe fún ara. Nígbà ó ya báyìí tí ara eeyan máa ń fúnfún bí ẹni tí ọyẹ́ ti gbé lọ bon se máa ń sọ bẹ́ẹ̀. Èmi fẹ́ràn láti máa pa ara. Mi ò i fẹ́ kí ara mi kó mọ́ fúnfún rarárá lẹ́yìn ìgbà tí mo bá ti wẹ̀ tán. Kódà ìgbà mii gan ti mi bá wẹ̀, màá lo ìpara sí ara. Mo fẹ́ràn kí ara mi kó mọ́ dán. Bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ pé mi ní adán láwọ̀. Ju ki ara mi wá fúnfún lọ. Kí ara mi wá dàbí ẹni tí ara rẹ gbẹ. Rara o, mi ò fẹ́ irú elèyi. Èmi fẹ́ràn láti máa fi ìpara sí ara ní ọ̀pọ̀lọpọ̀. Kó n ṣe ìgbà tí mo bá wẹ̀ nìkan. Ìgbà tí mi o bá tì wẹ̀ gan, mo maa fẹ́ràn láti máa fi ìpara sí ara dáadáa kí èmi kí n lè máa jẹ́ kí àwọ̀ mi kó máa dán lọ bí i ó ti wà tẹ́lẹ̀.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Lẹ́tà fún àwọn ènìyàn. Ẹ bẹ́ẹ̀, èmi máa ń kọ lẹ́tà nígbà míràn fún àwọn ènìyàn. Ìgbà mìíràn to le jẹ́ wípé mo ń bá àwọn èèyàn kọ lẹ́tà. Mo bá ní ọ̀rẹ́ tí kò mọ lẹ́tà kọ, boya ní èdè English, èmi lè bá a kọ ní èdè Gẹ̀ẹ́sì pẹ̀lú òye tí mo ti ní. Mo máa mọ ẹni tó fẹ́ kọ lẹ́tà náà sí, màá mọ irú bí màá ṣe ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ sí irú èèyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni màá sì bèrè kókó inú lẹ́tà ǹkan tó fẹ́ kọ. Message tó fẹ́ jẹ́ kí ǹ kọ sínú lẹ́tà náà fún ẹni tó fẹ́ rán lẹ́tà náà sí. Gbogbo èleyí ni màá béèrè lọ́wo rẹ̀ẹ́ tí màá sì bá kọ kalẹ́lẹ́. Tí èmi náà bá sì fẹ́ kọ lẹ́tà náà fúnra mi, gbogbo àwọn ǹkan yìí náà ni màá ṣètò. Màá mọ ǹkan tí mo fẹ́ kọ kalẹ́lẹ́, màá mọ ẹni tí mò ń kọ lẹ́tà sí, màá mọ kókó inú lẹ́tà ǹkan tí mò ń kọ. Màá sì jẹ́ kí màá rí dájú pé ǹkan tí mò ń kọ yóò yí ẹni tí mò ń kọ sí. Bẹ́ẹ̀ ni èmi máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn lọ́pọ̀lọ́pọ̀. Ìgbà mìí n wa tọ́ jẹ́ wípé lẹ́tà tí mo bá kọ, a jẹ́ pé mi lè fi ránṣẹ́. Àwọn ọ̀nà mí tí mo lè fi rán àbájáde, information tí mo bá fẹ́ kí àwọn èèyàn gbọ́ ni mò le lo fóònù mi, ẹ̀rọ alágbèéká wa. A lè lo àwọn oríṣiríṣi ẹ̀rọ ayélujára boya ti Facebook ni àbí ti WhatsApp. Mo lè kọ ǹkan mo bá fẹ́ síbẹ̀, màá tẹ̀ jáde, màá sì ránṣẹ́ sí ẹni tí mo bá fẹ́ rán sí tí mo bá ní phone number ẹni náà. Beẹ̀ni. Àmọ́ tí mi ò bá rí phone number ẹni náà àbí ẹni náà ò ní phone, lẹ́tà náà ni màá kọ sí ẹni yẹn. Èmi mo máa ń kọ lẹ́tà sí èèyàn, mo sì máa ń bá àwọn èniyàn kọ lẹ́tà. Ni ọ̀nà méjì, mò ń kọ lẹ́tà fún èniyàn.

Ṣé o máa ń wọ fìlà? A bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọkùnrin tí mo bá wọ shirt àti ṣòkòtò tán, mo lè wọ fìlà sí i. Èyí tiẹ́ jẹ́ ara àwọn fashion fún ọmọkùnrin. Èmi fẹ́ràn àti máa wọ fìlà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mí wà. Tọ́ bá jẹ́ pé mò ń jáde ti òòrun dẹ̀ mú gan ní ọwọ́ ọ̀sán, bí mi ò tiẹ́ fẹ́ wọ fìlà tẹ́lẹ̀. Àmọ́ tí mo bá rí pé òòrùn mú, màá wọ fìlà láti fi bo orí mi àti ojú mi kúrò nínú òòrùn tó ń mú gan gan ní ọ̀sán yẹn. Ara ìdí tí mo ṣe tún máa wọ fìlà nìyẹn. Nígbà mìíràn tí a bá ń ṣe ìmúra ìnáwó, tóyẹ ka mú aṣọ ẹbí àbí à ń ṣe ọ̀rẹ́ ọkọ àbí àbúrò ọkọ àbí àbúrò ìyàwó fún ìnáwó ìgbéyàwó. Bẹ́ẹ̀ ni tá bá fi rán aṣọ, á rán fìlà pẹ̀lú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi fẹ́ wọ irú àwọn fìlà bẹ́ẹ̀. Àmọ́ mi ò ní choice máa wọ bẹ́ẹ̀ ni nítorí wípé fìlà yìí ni wón ṣe aṣọ òfi náa sì mó fiṣe fìlà yìí tí ó bá aṣọ ìnáwó àbí aṣọ ẹbí tí wón mú àti fìlà yẹn bá mu. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá rán tán, mo lè mọ́ fẹ́ràn rẹ̀ àmọ́ tí a bá ti wọ, mo lè fẹ́ràn rẹ̀. Àgàgà à tó bá jẹ́ wípé kò ń ṣe èmi nìkan mo wọ̀. Tí a bá tó mẹ́rin sí márún ta wọ aṣọ kan náà pẹ̀lú fìlà kan náà tí a bá yà àwọ̀rán, màá ríi wípé ó jáde dáadáa, ó sì rẹwà púpọ̀. Èyí ló jẹ́ kí n mo fẹ́ràn àwọn fìlà fún irú àwọn ìnáwó báyìí. Àmọ́ aṣọ bí i ṣẹ́ẹ̀tì àbí ṣòkòtò pẹ̀lú shoe àbí sneakers tí màá wọ̀ jáde ni wón fẹ́ràn àti wọ fìlà sí i gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? À, èmi ò yẹ fi bẹ́ẹ̀ jẹ oúnjẹ ọ̀sán lárà kankan ná. Ó kókó, kókó kó common kí mo jẹ oúnjẹ ọ̀sán. Bẹ́ẹ̀ ni kò wọ́pọ̀ bẹ́ẹ̀. Àmọ́ tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, a jẹ́ wí pé mi ò tí jẹ oúnjẹ àárọ̀ nìyẹn. Oúnjẹ ọ̀sán jẹ àpapọ̀ oúnjẹ àárọ̀ àti ọ̀sán papọ̀ fún mi. Àmọ́ kí n tó máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, à, èmi ò ṣe rí. Ọ̀á àmọ́ ó lè jẹ́ ǹkan tó dára. Bẹ́ẹ̀ ni mo lè máa ṣe àwọn oníbàárà mi ní àlejò ní ibi iṣẹ́ mi, kí n ra oúnjẹ àbí ọtí ẹlẹ́rìndòdò fún wọn. Ki won báà lè, báà lè fokanbale kan jókòó, mo lè fún wọn lálejò kí n ra oúnjẹ fún wọn. Dá wa pé ọ̀wọ̀ ọ̀sán ni wọ́n wà lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ ni. Àmọ́ èmi ò lè máa jẹun papọ̀ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ ni mi ò, mi ò rò bóyá ó tọ́. A, a lè sọ pé kò sí ǹkan tí ò dáa ká a sọ pé kò burú kí ẹ̀yàn máa bá oníbàárà jẹun. Ó fi han pé èèyàn fẹ́ràn wọn, èèyàn sì jẹ́ ká wọn náà rí pé wọ́n jẹ́ èèyàn pàtàkì. Bẹ́ẹ̀ ni mo lè ra oúnjẹ fún wọn. Kí mi lè ra oúnjẹ kan náà fún ara mi ná, a lè máa jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀. Torí pé ounjè ọ̀sán ni. Mo lè máa jẹun kí ìpè wọ́n dá wa pé ọ̀sán ni àwọn oníbàárà mi wà. Kí n máa jẹun lọ́wọ́. Mo lè pè wọ́n wípé kí wọ́n wá darapọ̀ mọ́ mi, kí wọ́n bá mi rí ká bá mi jẹ. Tí wọ́n bá sì fẹ́ràn mi, tí wọ́n dá wọn fẹ̀yẹ́, mo máa gbá wọn láàyè ká jo je oúnjẹ ọ̀sán yẹn. Bẹ́ẹ̀ ni.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? A le sọ wípé ọjọ́ Sátidé ni mò ń fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. A mọ̀ pé ọjọ́ Monday báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn kò ṣe ọjọ́ tí mo lè ri igbadun dáadáa torí mo mọ̀ pé iṣẹ́ tó wà lẹ́ gbogbo ọ̀sẹ̀ la fi ṣe. A ti ń ṣiṣẹ́ láàárin ọ̀sẹ̀ kò sí aayé fún eré. Aaye die la ni fún ìsinmi, ìyẹn nígbà tí a bá fẹ́ sùn. Àmọ́ ọjọ́ Sátidé jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ àti ọjọ́ Sunday náà. Ẹ̀ ọjọ́ Sátidé jẹ́ ọjọ́ tí ẹ pé mo lè jí ní àárọ̀ kí n sọ wípé mi ò fẹ́ ṣe iṣẹ́ kankan. Rárá, dè podé po ìṣe tó bá wà n lẹ́, mo lè ní ọjọ́ náà mo fẹ́ fi sín mi ni. Nítorí un gangan lápe ni weekend. Ígbà tí ọ̀sẹ̀ bá si ti parí, ìsinmi ló kù fún wa láti sinmi kúrò nu gbogbo iṣẹ́ tí a ti ṣe ni àárín ọ̀sẹ̀. Ọjọ́ Saturday jẹ́ ọjọ́ tí mo lè ṣe oríṣìíríṣìí nǹkan. Mo máa ń ṣe eré ìdárayá lọ́pọ̀lọ́ọpọ̀. A Sátidé jẹ́ ọjọ́ tí mo ráyè máa bá ọ̀rẹ́ ojúlùmọ́ ẹbí, olólùfẹ́ mi, ẹ̀gbọ́n àti aburo àti àwọn òbí mi sọ̀rọ̀. A jókòó, a jìróro, táa sọ̀rọ̀, á rẹ́rìn papọ̀, a tún lè jẹun papọ̀ gan, ka tún jó, ká ṣe àjọyọ̀ papọ̀ ní ọjọ́ Sátidé. Ọjọ́ Sátidé yìí kan náà tún jẹ́ ìgbà tí miò lè ráyè tí mo lè sinmi dáadáa. Mò lè ní pé mò fẹ́ fi wákàtí tó pọ̀ nínú ọjọ́ yẹn kí n fi sinmi kí n fi sùn láì ṣe iṣẹ́ kankan. Mo ń tún le ní pé bóyá mo fẹ́ ṣe iṣẹ́ díẹ̀ nínú àwọn iṣẹ́ tó wà nínú ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ̀ Sátidé yìí ò jẹ́ ọjọ́ tí mo ní òmíràn púpọ̀ láti ṣe nǹkan tó bá wù mí láìsí wípé ẹnikẹ́ni á mú mi síi. Yíyí jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀.